Ìgbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Ìgbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Lílọ rí dókítà, èmi o ní í bá ṣe pẹ̀lú, à, lílọ ṣàmójútó, à, àlàáfíà rẹ ni. Bẹ́ẹ̀ náà ni ó ní í bá ṣe pẹ̀lú, báwo ni, à, ohun tí ó bá ń ṣẹ̀ yàn nínú ago ara. Yálà bóyá àìsàn kan ni àbí yálà èèyàn ń gbìyànjú láti má jẹ́ kí àìsàn yọjú sí ni nínú ago ara. Elẹ̀yi nínú àwọn tí èèyàn fi máa ń déna àìsàn nílẹ̀ àti tí èèyàn fi máa ń déna ààrùn, eeyàn lé lọ rí dókítà ló kù ní àwọn ààyè. Àbí ní ìgbà tí ó bá jẹ́ wípé èèyàn ti ní àsọ̀ tẹ́lẹ̀ àbí àwí tẹ́lẹ̀ fún dókítà tí èèyàn bá fẹ́ lọ rí. Rírí dókítà náà ó ní í bá ṣe pẹ̀lú pé bóyá ilé iwòsàn tí èèyàn ti ń lò tẹ́lẹ̀ ni àbí kò ṣe èyí tí èèyàn ti ń lò tẹ́lẹ̀. Ní kúrúkùrú, ní kúrúkùrú, à, lílọ rí dókítà ki ṣe ǹkan tí, à, à, ki ṣe ǹkan tí ó le kò sí èyí tí ó sì rọrùn ní ibẹ̀. Ẹ̀mí mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé màá mọ yàra láti lọ ṣàyẹ̀wò àti láti lọ wo ohunkóhun tí í bá ń ṣẹ̀ yàn, tí í bá ń ṣe mí nínú ara lásìkò tí ó bá ṣè fee máa yọjú. Àbí mo máa ń jẹ́ ẹnìkan tí ó máa ń ṣe ìbéèrè tó pọ̀ gan nínú wípé láti fi lè jẹ́ wípé ẹ̀yà ara mi yóò ṣiṣẹ́ dára dára bí mo ṣe fẹ́ kó ṣiṣẹ́ àti láti jẹ́ wípé màá le lo àlàáfíà mi lọ́nà tí mo gbà fẹ́ lò. Nílé tí máa, tí ó sì jẹ́ wípé èmi máa fi ń dènà, ẹ́, ohun tó lè jẹ́ ààrùn àbí ohun tó lè jẹ́ àìsàn nínú ago ara. Ṣùgbọ́n a máa ṣẹlẹ̀ tó jẹ́ wípé èèyàn lè pẹ́ kí èèyàn tó lọ rí dókítà, ya, bóyá nítorí wípé èèyàn fojú ré'na àwọn, à, àpẹẹrẹ àìsàn eléyi ti ó fẹ́ máa ṣẹ̀'yàn àbí ó jẹ́ wípé ẹ̀eyàn o kàn tí ẹ ràyè àbí kó jẹ́ wípé àwọn èèyàn nínú àwọn tí èèyàn fọ́ro lọ wípé, "à, ǹkankan báyìí máa fẹ́ máa yọjú, kí ni èèyàn lè lò?" Wọ́n ti wá sọ oríṣiríṣi àwọn ǹkan amúṣà à bá mú lò tí èèyàn lè lò tí ẹ̀ fi lè kọjú àìsàn náà. Lẹ́yi tó jẹ́ wípé lẹ́yìn ìgbà tí èèyàn wá lò tán, irú àwọn ǹkan wọ̀nyí kò wá padà ṣiṣẹ́ àbí kò padà lọ bóṣe yẹ kí ó lọ. N'élèyi tó wá ń dènà àbí tó lọ fa àwọn ìjàmbá sínú ago ara. Eleyi to lè fa àwọn ohun tí a ń sọ yìí. Irú ẹ, ó ti lè ṣẹlẹ̀ sí mi lẹ́ẹ̀kọ̀kan ṣùgbọ́n kò wọ́pọ̀ nínú ohun tó máa ń ṣẹlẹ̀ sí mi nítorí pé tí èmi bá ti kẹ́fin wípé àwọn ǹkan bá, àwọn ǹkan báyi ọ, èmi á tètè lọ máa kè sí àwọn dókítà láti ṣàyẹ̀wò àti láti mọ irú àwọn ǹkan tí ń ṣẹlẹ̀ àti láti rí sí wípé báwo ni àwọn ǹkan yìí ṣe ń lọ nínú ago ara.